Awo rara o, èmi kò lo eti rí. Okùnrin ni èmi,, okùnrin ni èmi. Ibi tí mo ti sì gbé dàgbà, o kọ, o pKọ̀ dí sí kí okùnrin má lo eti. Ni àwùjọ ti èmi, obìnrin ni ìgbàláyé wà fún láti lu eti tàbí lu imú láti fi eyere sí eti, láti fi eyere tí obìnrin ni àyè gbà fún láti fi eyere sí eti. Ni àwùjọ tèmi, o lòdì sí àṣà àti ìṣe agbègbè tèmi. Okùnrin kì í lo eti, èmi kò tíì lo eti rí ni, èmi kò lo eti rí rárá nítorí pé kíni o lòdì sí àṣà àti ìṣe àwùjọ mi pátápátá. Àwùjọ sì kọ ẹyà tí àwùjọ kọ sí kí okùnrin máa le tí láti ní agbègbè ibi tèmi tí wà kò ṣe ǹkan tí o, ǹkan tí o dára rárá. Àwùjọ pé, àwùjọ kò, àwùjọ tèmi kò fi ojú rere wo okùnrin kò mọ́ lu eti.

Yé àlà ki mi ba má ba le gbàgbé ọ̀rọ̀ àṣíná mi. Ni ìgbàkígbà tí èmi bá fẹ́ fi ọ̀rọ̀ àṣíná ṣí ńkan áàbù tàbí, àbí ǹkan kíǹkan tí èmi bá fẹ́ fi ọ̀rọ̀ àṣíná ṣe, èmi máa ń lo orúkọ mi àti ọjọ́ ìbí mi papọ̀. Èyí yóò fún mi ní ìgbáláyé láti máa rántí ní ìgbàkúùgbà wípé orúkọ mi àti ọjọ́ ìbí mi le mi papọ̀ láti fi ṣe ọ̀rọ̀ àṣíná, láti fi ṣe ọ̀rọ̀ àṣíná ṣí, ṣí ábù mi tàbí fóònù mi. Èyí ti wúlò fún mi ní gbogbo ìgbà nítorí pé kí ni ó fún mi ní ìgbáláyé púpọ̀ láti máa rántí lóòrèkóòrè tí kò sì mú mi gbàgbé ọ̀rọ̀ àṣíná mi. Lílo orúkọ mi fún ọ̀rọ̀ àṣíná mi ti ran mi lọ́wọ́ tààrà láti má le gbàgbé, láti lè má le gbàgbé ọ̀rọ̀ àṣíná, ọ̀rọ̀ àṣíná mi ṣí, ní, ọ̀rọ̀ àṣíná mi nígbàkígbà tí èmi bá fẹ́ lò ó.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Yálà, ọrẹ níwà, aládùúgbò ẹni jẹ́ gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ẹni ni. Ni, nígbà kúgbà nítorí pé kíni aládùúgbò ẹni ni èèyàn lè kési nígbàkigbà tí nǹkan bá ṣẹlẹ̀. Yálà fún ìrànlọ́wọ́ àbí yálà láti bá èèyàn bojútó nǹkan tí ó ṣẹlẹ̀. À, mọ àwọn á, mo mọ àwọn aládùúgbò mi sápà ọ̀tún, sápà òsì, síwájú, sí ẹ̀yìn àti sí àwọn ìletò, ìletò ìletò ilé bíi méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, ṣí mi. À, nígbà mí èwẹ̀, àwọn aládùúgbò a máa ń kóra wa láti ṣe meeting, láti ṣe ìpàdé àdúgbò ní ìparí ọ̀sẹ̀ tàbí ní ìparí oṣù. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ̀ wọ́n jijú jijú. Àwọn náà sì mọ̀ mí. Mo mọ àwọn aládùúgbò mi. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Èmi máa ń wọ fìlà dáadáa. Mo fẹ́ràn láti máa wọ fìlà tí fìlà abíinibi ní ọ̀dọ̀ tiwa dáadáa ju facíkààpù ti òyìnbó. Àà fìlà bíi nibi lọ́dọ̀ tiwa ó ní ìpele sí ìpele. Yálà, bóyá abẹ́tiajá ni tàbí pàpín tàbí, tàbí fìlà, fìlà, fìlà gọ̀m-fìlà gọ̀m-gọ̀mọ̀bọ̀. Èmi fẹ́ràn láti máa fi fìlà bo- fìlà borí. Mo fẹ́ràn láti máa fi fìlà borí nítorí pé kíni ó jẹ́ máa ń jẹ́ kí ìmúra mi pé ní í jẹ́, ó máa ń jẹ́ kí ìmúra mi, ìmúra ẹni pé nígbà tí èèyàn bá wọ aṣọ tó fi fìi tó sì fi fìlà ṣe, fìlà, fìlà dídé a máa ń, a máa ń, fìlà dídé a máa ń tọ́ka ẹ̀yà tí olúkúlùkù ti wà, yala bó je Yorùbá ni, Igbo tàbí Hausa. Fìlà ní, ní fìlà, fìlà a máa ń tọ́ka ẹ̀yàn tàbí ìpínlẹ̀ ibi tí ẹni tó ń bá ti san wà. Èmi fẹ́ràn láti máa dé fìlà ní gbogbo ìgbà nítorí pé kíni ó máa ń jẹ́ kí n máa tayọ láàárín àwọn ẹlẹgbẹ́ mi, ó máa ń fi mí hàn, ó máa ń fi mí hàn gẹ́dẹ́gbẹ́, ó sì máa ń jẹ́ kó jù mí rẹwà lọ́pọ̀lọ́pọ̀ ìgbà.

Ní ìgbàkúgbà tí èmi bá ní ìṣòro pẹ̀lú ayárá bí àṣá mi, èmi máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárá bí àṣá ní ìgbàkúgbà fún ara, fún lára, fún ara lára mi, ṣèkára mi. Tó bá ṣe, tó bá jẹ́ ǹkan tí èmi lè mójútó ni, èmi á sì mójútó, màá sì gbìyànjú láti tún ṣe fúnra mi láti yanjú rẹ̀. Ò, ṣùgbọ́n, ṣùgbọ́n nígbà mi tó bá jẹ́ ǹkan tí ó kọjá agbára mi láti yanjú fúnra mi, èmi á mú lọ sí ọ̀dọ̀ onímọ̀ ẹ̀rọ, èmi á mú lọ sí onímọ̀, ọ̀dọ̀ onímọ̀ ẹ̀rọ tí ó mọ̀ ojú títú àti dídè ìmọ̀ ẹ̀rọ ayárá bí àṣá, á sì bá mi, á sì bá mi tún ẹ̀rọ ayárá bí àṣá mi ṣe, àṣá mi, àṣá mi ṣe. Ní, ní, ní ọ̀pọ̀ igbà, ní ọ̀pọ̀ igbà tó bá jẹ́, ní ọ̀pọ̀ igbà tó bá jẹ́ pé, tó bá jẹ́ pé ìṣòro tí èmi kò lè yanjú fúnra mi ni, ni èmi máa gbé lọ sí ọ̀dọ̀ àmójú ẹ̀rọ, àmójú ẹ̀rọ tó máa ń tún ayárá bí àṣá ṣe. Èyí tí ń bá lè mójútó fúnra mi, èmi á sì gbìyànjú láti, láti yanjú ìṣòro yìí fún ara lára mi. Bí èmi ṣe máa yanjú ìṣòro kí ìṣòro tó bá dé bá ẹ̀rọ ayárá bí àṣá mi nù.

Èmi máa ń dé ní, èmi máa ń dé ní àkókò ní ìgbàkígbà tí èmi bá ń bọ̀ wá sí ilé mi látẹ inú iṣẹ́ tàbí láti ibi, ibi kí ibi tí mo bá ń bọ̀. À, nítorí, nítorí èyí, nítorí náà ìgbà, nígbàkígbà tí ó bá ti sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní ojú ọ̀nà, ní ojú ọ̀nà, èmi máa ń jẹ́ sílẹ̀ ní àkókò ìgbàkígbà tí èmi bá pinnu láti dé sí ilé. Èmi máa ń fi àkókò sí ìrìnàjò mi. Èmi, èmi máa ń fi àkókò sí ìrìnàjò mi láti dé ní àkókò tí èmi bá pinnu pé èmi ó dé sí ilé. Ní fífi àkókò sí ìrìnàjò, ó máa ń jẹ́ kí èèyàn lè bójú tó àkókò rẹ̀ sí ìsọ̀rí ìsọ̀rí oríke oríke nǹkan tí èèyàn bá fẹ́ ṣe. Èmi máa ń dé ní àkókò ní ìgbà tí èmi bá fẹ́ dé sí ilé. Àkókò èmi nítorí pé kí ni èmi máa ń bójú tó àkókò mi. Mi kì í fi àkókò mi ṣeré rárá, rárá tàbí rárá.

Mo máa ń ṣe eré ìdárayá. Èmi máa ń ṣe eré ìdárayá lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà. Nítorí pé kí ni? Eré ìdárayá máa ń fún ara ní okun. Ó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó sáré ká yíka ara ẹni. Eré ìdárayá dá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó máa ń fún ara lókun. Ó sì máa ń jẹ́ kí ara wà ní ibi tó péye. Ó máa ń jẹ́ kí ara wà ní pípéye ní gbogbo ìgbà. Eré ìdárayá ì ṣe ǹkan tí a ò gbọ́dọ̀ máa ṣe ní gbogbo yálà. Ní ẹ́ẹ̀ méjì tàbí ẹ́ẹ̀ mẹ́ta lọ́sẹ̀. Eré ìdárayá tí èmi nífẹ̀ẹ́ sí ni pé kí èmi máa gbá bọ́ọ̀lù tàbí kí n gbá tébú tẹnísì. Ìgbà mìíràn mo sì máa ń sáré yíka ojú ọ̀nà. Bí òpó náà méjì tàbí mẹ́ta. Èmi máa ń ṣe eré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.